Ehn, mo máa ń wọ fìlà lẹ́kànkan, àmọ́ kì í ṣe lóòrèkóòrè. Nígbà tí n bá fẹ́ jáde tí a wà ńnú lé ti mò ń lọ si ibi tó jẹ́ kí n ti wọ fìlà, mo ma ń ri pé mọ wọ fìlà lọ sí àwọn ibì kọ̀ọ̀kan. Nítorí fìlà máa ń pọ́n yàn léni t'éèyàn bá wọ fìlà. Nítorí èyí, mo máa ń wọ fìlà dáadáa. Mo máa ń wọ fìlà tí n bá ń.

Ẹ mò fẹ́ràn oúnjẹ tó ní ata nítorí èmi gan mo jẹ́ ẹnìkan tó rí pé ó fẹ́ràn ata. Àmọ kàn ṣe irú ata tó bá pọ̀jù nínú oúnjẹ, mo kàn máa jẹ ata díẹ̀ ni lóore kóore rẹ ni mo máa ń jẹ kìí ṣe pé mo máa ń jẹ lọ títì. So nítorí tí ata bá ti pọ̀ jù nínú oúnjẹ èmi kìí gbádùn rẹ̀ nítorí náà kìí ṣe ajá ta pu pọ̀ mo máa ń jẹ.

Ẹn tín bá wà ní ibi iṣẹ́ tin ba fẹ́ dáhùn fóònù, mo máa ń dáhùn fóònù mi ní ìgbà tó bá jẹ́ kín dáhùn ré ní. Ẹn tó gá máa ń fún wa ní àkọ́kọ́ tí a máa fin sinmi, àsìkò yii ni mo máa fi ń dáhùn fóònù mi. Tori tí won bá pè mí ní enu iṣẹ́, mi kín dáhùn rẹ̀, mo máa n fi kalẹ̀ ni. Àsìkò tín bá ti ṣíwọ́, tí mi o ṣe ǹkankan mo ni mo máa ń dáhùn fóònù mi.

Àwọn app tí mo máa ń lò ju l lórí fóònù mi naa ni, àwọn WhatsApp mo dẹ máa fi ń sendi, mo máa fi ń, mo máa fi ń, mo máa fi ń sendi message sí àwọn ọ̀rẹ́ mi ni. Mo máa ń lò láti fi báwọn tí mo nífẹ̀ẹ́, lati fi báwọn sọ̀rọ̀. Òun náà ni mo máa ń lò jùlọ lórí fóònù mi. Òun dè ni mo máa ń sábà wọ̀ jù.

Bẹ́ẹ̀ni, mo máa ń wọ ohun ọ̀ṣọ́ bíi aṣọ nítorí nínú òtútù. Ẹ̀wọ̀ nínú òtútù, tó bá ti di nínú òtútù mo máa nwọ̀ bíi aṣọ tó máa ń bo òtútù. Àmọ́ ohun ọ̀ṣọ́ tí mo mọ̀ tún máa ń wọ̀ ni bí i aṣọ, mo máa ń fi dáàbò bò ra mi. Àwọn nkán tí mo máa ń wọ̀ nìyen kọ́ sí nǹkan mi tí mo máa tún wọ̀ sí ara mi mọ́

Àwọn oúnjẹ pọ̀ tí mo fẹ́ràn tí mo máa ń jẹ, torí oúnjẹ pọ̀ ní agbègbè wa mo dé máa ń jẹun dáadáa. Àmọ́ èyí tí mo fẹ́ràn jù nínú gbogbo oúnjẹ, òun náà ni, òun náà ni búrẹ́dì àti tíì, ohun mo dé máa ń sábà jẹ l'àárọ̀ kí ó tó di pé mo jáde. Nítorí náà òun ni oúnjẹ tí mo fẹ́ràn jù.

Tí nǹkan tó bá jẹ́ bí ìṣòro bá, tó bá wá bá mi níbi iṣẹ́ àbí tí ń bá ń wá ǹkan tí màá ṣe sí gbogbo ọ̀rọ̀ kankan tó bá wá bá mi níbi iṣẹ́, mo máa ń lọ bá àwọn tí mo mọ̀ pé wọ́n mọ̀ nípa nǹkan tó bá mi ni màá dẹ̀ fi ọ̀rọ̀ lọ́wọ́., màá dẹ̀ túù bẹ̀rẹ̀ lọ́wọ́ pé nǹkan tó mi sọnù. Ǹǹkan tó bá wá sọ fún mi ni màá wá lo tí màá wá fi ṣe nǹkan tí mo fẹ́ ṣe.

Àwọn ìmọ̀ tuntun tí mo fẹ́ kọ́ ó pọ̀ tí kò dé lọ́ǹkà. Àmọ́ èyìí ti ó múmu jú láya mi tí mo fẹ́ kọ́ jù. Àwọn náà ni kí n mọ̀ bí wọ́n ṣe ń ṣe, bí wọ́n ṣe ń kọ́lẹ̀. Ilé wa jẹ́ ara àwọn ǹkan tí àwọn èèyàn kọ́ jù ládugbo wá, ǹkan tí ó dé wà lára àwọn ǹkan tí ó wù mí láti kọ́

Rárá o, mi kì í n kọ ǹkan lórí Íńtánẹ́ẹ̀tì. Ǹkan tí mo kàn máa ń kọ lórí Íńtánẹ́ẹ̀tì ni mo kàn máa ń, mo kàn máa ń send message sáwọn ọ̀rẹ́ mi. Àmá ẹ́, èmi n ṣe alákọ̀wé tó máa ń kọ ǹkan ní orí Íńtánẹ́ẹ̀tì, but àmá mo máa ń ka ǹkan táwọn èèyàn bá kọ. Torí mo fẹ́ràn kí mo ka ìwé gan. Àmá èmi gan an fún gan mi kì í ṣe ẹ̀yàn tí, ẹ̀yàn tí máa ń kọ ǹkan sórí Íńtánẹ́ẹ̀tì.

Ọ́fíìsì mi máa n sí ní àárọ̀ kùtùkùtù tàba tí ṣe nǹkan tí màá ṣe tán bí i agogo mẹ́jọ láárọ̀ ni ọ́fíìsì mi máa n sí. A de má n sínmí títí di ìrọ̀lẹ́. Ago márùn ún ni a má n kurọ̀ níbi iṣẹ́ lójoojúmọ́ àmọ́ nígbà mí tàbí bá ní àlejò àbí eeyan pàtàkì kan, a má n kurọ̀ níbi iṣẹ́ ní boya ago mẹ́fa sí méje nigbà mí.

Mo má ń lọ sí ọjà láwọn, lẹ́ẹ̀kọ̀kan àbí ngbà tí mo bá níidì nǹkan àbí tí mo ní wúlò pẹ̀lú nǹkan tí ó wà lọ́jà, mo má ń lọ sí ọjà. So nítorí èyí, mo máa ń lọ sọ́jà lóòrèkóòrè nínú ọ̀sẹ̀ kan, mo má ń lọ bí ẹ̀ẹ̀mejì àbí ẹ̀ẹ̀mẹ́ta, bí n bá ṣe bí nǹkan tí mo bá ṣe fẹ́ lọ́jà, bo bá ṣe, bo bá ṣe pọ̀ sì ni.

Bẹ́ẹ̀ni, níbi iṣẹ́ tí mo ti ń ṣe, a máa ń ṣe ìgbẹ́jáde. Lókèkòrè wọ́n dẹ̀ má a mún ẹni tó bá wùwàn abi ní tán máa ríi wípẹ́ ó ní àkitiyan níbi iṣẹ́. Èmi náà tí wọ́n bá ti mọ̀ wípẹ́ kí n ṣe. Kí n jáde níbi iṣẹ́, inú wa máa ń dùn ni nítorí pé tí ẹ̀yin bá ti o jáde báyẹn, ó ní àwọn nǹkan tí wọ́n má a fún yàn. Tó jẹ́ bí owó àbí bí nǹkan mìíràn tí ó má ń jẹ́ kí ri eeyẹn yá.

Rárá mi kì í gbé àpò ẹ̀yìn. Nítorí ẹ̀yìn jẹ́ kíni kan tó jẹ pé ó lè fọ́. Nítorí náà tó bá ti wà nínú àpò mi kíá, mo kàn máa ń kalẹ̀ ni mo máa ń gbé díẹ̀díẹ̀ nítorí kó mó ikán kán má lọ ṣe. Nítorí náà mi kì í ṣe ẹni tó máa ń gbé àpò ẹ̀yìn. To bá jẹ pé àpò nǹkan mi ni mo máa ń gbé but tó bá ti jẹ́ tẹ́ẹ̀yìn mi kì í fọ́wọ́ kan.

Èmi jẹ́nìkan tí o kì í gbọ́ orin, torí mi kì í ṣe ẹni tó fẹ́ràn orin. Níbi tán bá tí ń kọ orin, mi kì ń sí níbibẹ̀, àfiẹ̀ẹ̀ kankan bóyá tí bá ń ṣiṣẹ́, tójẹ pé iṣẹ́ yẹn dẹ̀ ẹ̀ le díẹ̀ Mo tún máa ń gbọ́ orin, àmọ́ mi kì ń ṣe ẹnìkan tó fẹ́ràn orin. Nítorí náà mi kì ń sábà gbọ́ orin, mi ì ti ẹ̀ kì ń gbọ́rin rárá àfi tí n bá kàn wà níbi tán kan tí ń gbọ̀.

Bẹ́ẹ̀ni etí mi dára nítorí etí wà lára àwọn ǹkan tí ẹ̀dá gbùdọ̀ ní. Lára tó máa fi jẹ́ kó rí ayé gbé dáadáa. Etí mi dára nítorí mo máa ń, mo máa ń fọ loorekore, mo máa ń kó àwọn ìdọ̀tí etí nú tí bá ti wẹ tán. Nítorí èyí etí mi dára.

Gbogbo ìgbà tí mo bá ń ṣe ńǹkan lọ́wọ́ àbí tí mo bá ń dúró de ǹkan, mo máa ń farabalẹ̀. Wọ́n de máa ń sọ fún ra mi pé ǹkan tí mo n dúró de yi yio ṣeeṣe nítorí mo ní ìgbàgbọ́ nínú Ọlọ́run tí mo ń sìn. Nítorí ẹ́, gbogbo ìgbà tí mo bá ti ń dúró de ǹkan àbí ǹkan bá fẹ́ lágbára fún mi, màá kàn farabalẹ̀. Màá dẹ́ ṣàdúrà sọ Ọlọ́run ba mi, màá jẹ́ ní ìrètí pé ǹkan yen máa dà.

Ọ̀gá, èmi jẹ́ ẹnìkan tí ò mọ bó ṣe ń ya àwòrán, nítorí náà mi kì n ya àwòrán, n dẹ̀ lè sọpé mo fẹ́ ní kí n máa ya àwòrán nítorí mo jẹ́ ẹnìkan tí ò mọ àwòrán yà rárá bet, tóbá ya àwòrán tí n bá rí, tóbá, tí mo bá rí, tóbá jẹ́ nǹkan tó dá sí mi mo máa ń sọ tọ́ bá dá. Àmọ́ mo jẹ́ ẹnìkan tí ò ń ya àwòrán.

Ọ̀sán jẹ́ àkókò kan tí mo máa ń wà níbi iṣẹ́ i ni ígbà ọjọ́ ìṣẹ́. To bà tí di ọ̀sán mo kò máa ń jẹ nnkan kékeré tí o n ṣe oúnjẹ tí yóò lágbára nítorí àsìkò o sí láti fàrábalẹ jẹun dáadáa. To ba tí di ọ̀sán, nnkan tí ò lágbára ni mo máa ń jẹ.

Bẹ́ẹ̀ni, gbogbo ìgbà tí ń bá wẹ̀ tán mo máa ń para, mo máa ń fi ìpara sára, mo máa ń fi para lẹ́yìn ìgbà tí ń bá wẹ̀ tán kó tó. Di pé mo jáde lárarọ̀ lojọjọmo. Mo máa ń para lẹ́yìn ìgbà tí ń bá wẹ̀. Para wà lara wọn ká tí o máa ń jẹ́ kí ara dàn to dẹ̀ máa njẹ́ kí ẹni yan kí èèyàn, kìí awo ara èèyàn kó yọ dàá.